Ṣé o ní irungbọ̀n? Irungbọ̀n jẹ́ ǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀, mo dẹ̀ ní irungbọ̀n mi ló ṣe wà nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára kí ọkùnrin ní ilẹ̀ Yorùbá. Ìdí nìyẹ́ pé irungbọ̀n mi, mo máa ń tọ́jú rẹ̀ dáadáa, mo dẹ̀ máa rí pé mo ṣe é ní ọ̀ṣọ́, ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe ìyè láṣẹ ìdájú pé, à, ó dára ó dẹ̀ lẹ́wà gidigidi.